Máa ń ṣe ìmúra sílẹ̀ pẹ̀lú àwọn oníbàárà mi, màá kọ gbogbo nǹkan tí mo mọ̀ pé àwọn oníbàárà mi fẹ́ àti nǹkan tan ń fẹ́ tan máa lò ni mò máa ǹ lò. Báyìí mò ń ṣe maa n ṣe ìmúra sílẹ̀ pẹ̀lú àwọn oníbàárà mi torí àwọn oníbàárà ṣe kókó wọ́n sì ṣe pàtàkì sí ọjà tí ń bá ń tà.